Ẹ̀kọ́ Yorùbá ni mo fẹ́ràn jù nítorí pé Yorùbá dùn ó sì ní ìtàn rẹpẹtẹ nínú. Pàápàá olùkọ́ tó máa ń kọ́ wa ní ẹ̀kọ́ Yorùbá nígbà yẹn, ó jẹ́ kí ẹ̀kọ́ Yorùbá kó, kó wu gbogbo wa láti máa gbọ́. Nítorí pé ìtàn pọ̀ nínú ẹ̀kọ́ Yorùbá ó sì jẹ́ kí n fẹ́ràn ẹ̀kọ́ Yorùbá.

Ojoojúmọ́ ni èmi máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó inú ilé mi, Ta máa gbalẹ̀, Ta máa nu gbogbo nǹkan inú ilé. Ṣùgbọ́n ọjọ́ Sátidé gangan ni ìgbà tó jẹ́ pé a máa ń fi ṣe ìmọ́tótó gbogbo ẹ̀ pátápátá. A máa ń ṣe ìmọ́tótó ilé pátápátá ìjọ Sátidé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣiṣẹ́ láti ilé, torí ìgbà mii gan mo lè máa ṣiṣẹ́ láti ilé kó jẹ́ pé wọ́n nílò mi ní ibi iṣẹ́ tí mo sì máa lọ láti lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, èmi máa ń wo àwọn ètò tẹlifíṣàn bí i ìròyìn. Mo máa ń wo ìròyìn, màá ń gbọ́ ìròyìn lórí tẹlifíṣàn. Mo sì máa ń wo àwọn eré onítàn náà, àwọn fíìmù mo máa ń wo àti ètò ẹ̀kọ́ lórí tẹlifíṣàn. Mo máa ń wo eré ìdárayá náà, mo sì máa ń wo bíi bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo máa ń wo. Mo sì máa ń wo ètò orin náà, ètò orin àti ijó ìdárayá lórí tẹlifíṣàn. Mo máa ń wo àwọn ètò lórí tẹlifíṣàn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe àtúnlo ohun kan, pàápàá àwọn ìgò omi, ìgò ọtí, àwọn plástíìkì, mo máa ń tún wọ́n lò dáadáa. Mo máa ń tún wọ́n lò àwọn gíláàsì àwọn tí mo ti lò tẹ́lẹ̀, mo máa ń tún wọ́n lò. Àwọn àtúnlo nnkan ìpápa gan, o tún ń fún àwọn ẹlòmíi gan ní iṣẹ́ ṣe. Bẹ́ẹ̀ni, o tún jẹ́ bí ilé iṣẹ́ àtúnlo nnkan. Gbogbo àwọn nnkan tá tún lò yìí, o tún fi ń pèsẹ́ iṣẹ́ fún àwọn ẹlòmíràn. Ẹ̀mi máa ń ṣe àtúnlo nnkan.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá, mo sì ra nnkan púpọ̀ tó pọ̀ dáadáa torí ó gbèrò ju keyan máa lọ sí ọjà lójoojúmọ́. Ó máa ń fi àkókò ṣòfò, ó sì máa ń gba owó lọ, máa ń fa ìnáwó rẹpẹtẹ torí owó tí èèyàn máa ń ná lẹ́ẹ̀kan tí a fi kó gbó ọjà tó pọ̀ rẹpẹtẹ. Èèyàn ò gbọdọ̀ máa fi ṣòfò pé ó máa máa lọ kélekèlé kélekèlé. Ọ̀sẹ̀ tó kọjá tí mo lọ kẹ́yìn, mo ra ǹkan púpọ̀ dáadáa. Ọ̀sẹ̀ tó kọjá ni mo lọ sí ọjà kẹ́yìn.

Iye ọjọ́ tí wọn máa ń fún mi ní ìsinmi lọ́dọọdún ní ibi iṣẹ́ ni bí ogún ọjọ́ lọ́dún, nítorí pé ó dá lérí ipò iṣẹ́ àti adéhùn wa.

Èmi kò fẹ́ràn láti máa jiyàn nítorí wípé ó máa ń fa ìbínú àti ìfarapa ọkàn. Bí ọ̀ bá ń jiyàn, ó máa ń ba ìbáṣepọ̀ jẹ́, ó máa ń fa kí àárín èyàn méjì má gùn mọ́ torí leyin tí ẹ bá jọ jiyàn tán, ìjà lè dé kí ẹ má fẹ́ má bá ara yín ṣepọ̀ dáadáa mọ́ torí bẹ́ẹ̀ ni mi ò ṣe fẹ́ràn kí n máa jiyàn.

Èmi ò ní pàtó ohun tí mo máa ń jẹ ní ọ̀sán. Bí n bá ṣe rí sí ni, bí ara mi bá ṣe rí. Ohun tó bá wù mí láti jẹ ni, mi ò ní pàtó pé ohun tí mo máa ń jẹ ní ọ̀sán ni. Mo lè jẹ àmàlà àti ewédú àbí ẹ̀gúsí ní ọ̀sán. Mo sì lè jẹ ìrẹsì àtẹ̀wà àbí ìrẹsì àti dòdò. Mi ò ní pàtó ohun tí mo máa ń jẹ ní ọ̀sán. Ohun tó bá ti wù mí ni. Bí mo sì rí iyán àti ẹ̀gúsí lọ́sàn, èmi lè jẹ. Ohun tí mo máa ń jẹ ní ọ̀sán oríṣìíríṣìí ni, mo lè jẹ iyán, mo lè jẹ àmàlà, mo lè jẹ ìrẹsì.

Rárá o, èmi ò tíì fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí o. Mi ò tí fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí. Èmi ò tí ì ní àǹfààní, mi ò tí wà ní ipò bẹ́ẹ̀ láti fún ènìyàn lẹ́jẹ̀. Àǹfààní kankan ò tí yọ fún mi débi tí màá fún ènìyàn lẹ́jẹ̀. Mi ò tí fún ènìyàn lẹ́jẹ̀ rí.

Èmi máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera dáadáa. Àwọn oúnjẹ tó ṣara lóore èmi máa ń jẹ. Mo máa ń jẹ èso dáadáa, mo máa ń jẹ ẹ̀fọ́, màá jẹ ẹ̀fọ́. Oríṣiríṣi èso lèmi máa ń jẹ bíi máńgò, bíi òronbó, bíi, bíi ọ̀gẹ̀dẹ̀. Èmi a máa jẹ oríṣiríṣi èso. Mo sì máa ń jẹ ẹran díẹ̀ díẹ̀, ṣùgbọ́n ẹja ni mo máa ń jẹ jù. Àwọn ẹran tí ó, tí, tí wọ́n o ní ọ̀rá yẹn lẹmi máa ń jẹ. Ṣùgbọ́n ẹja ni mo máa ń jẹ jù, tíì máa ń jẹ. Mo sì máa ń jẹ àwọn ẹ̀fọ́ tó sara lóore dáadáa. Èmi máa ń jẹ oúnjẹ tó lérò. Mo sì máa ń mu omi dáadáa. Mo máa ń mu omi.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Ọgbà lè wa fẹ̀ dáadáa. Ó fẹ̀ tó jẹ́ wípé ààyè gbà wà tátégùn a máa fẹ́ lọ́tùn lọ́sì ni. A máa ń jókòó nbẹẹ̀ gan ní ọwọ́ irọ̀lè tama ma gba tẹ́gùn tama ma ṣeré. Mo ma n gbàlejò gan pàápàá nínú ọgbà mi. Mo ní ọgbà.

Iye ìgbà tí èmi máa ń fọ eyín mi lójoojúmọ́ ni, ẹ́ẹ̀ méjì. Ni òwúrọ̀ nígbà tí n bá ti wẹ̀ẹ́, mo máa fọ eyín mi. Nígbà tí máa ti wọlé lálẹ́ náà torí mo fẹ́ràn kí ma wẹ̀ẹ́ lálẹ́ tí bá dé, màá fọ eyín mi náà. Ẹ́ẹ̀ méjì tí mo máa ń fọ eyín lójoojúmọ́ ni ẹ ṣùgbọ́n bóyá mo jẹ nǹkan kan tó ṣe eyín mi bá kan, tó ṣenu mi bá kan, èmi lè fọ eyín mi, èmi lè fọ eyín mi ṣùgbọ́n ẹ́ẹ̀ méjì ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́

Èmi máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Ìdí tí mo sì máa ń ṣe ìwádìí ni wípé ẹni tí mo fẹ́ bá ṣiṣẹ́ mi ò mọ̀. Mo sì gbọ́dọ̀ mọ̀, pàápàá iṣẹ́ tí mo fẹ́ ka jọ ṣe. Ṣé ó lè ṣe iṣẹ́ yẹn àbí kò ní lè ṣe é? Mo gbọ́dọ̀ ṣèwádìí wípé iṣẹ́ tí mo fẹ́ fún un ṣe yìí a lè jọ ṣe dáadáa. Torí bẹ́ẹ̀ lè mi ṣe máa ń ṣèwádìí àwọn alábáàṣiṣẹ́ pọ̀ mi. Ìdí tí mo sì máa fi ń ṣe ìwádìí ni pé ó dára nítorí ó ń dín ewu kù láti mọ irú ẹni tó jẹ́. Torí bẹ́ẹ̀ èmi máa ń ṣèwádìí àwọn ta jọ ń ṣiṣẹ́ pọ̀

Bí èmi ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni, èmi máa kọ́kọ́ mọ ohun tí ìṣòro yẹn jẹ́. Nígbà tí mo bá ti mọ ohun tó jẹ́, màá wá mọ bí mo ṣe máa wá ojútùú sí. Tó bá dẹ̀jẹ́ wípé èèyàn kan ló fa ìṣòro yẹn ní ibi iṣẹ́, èmi ò ní dojú kọ láti sọ̀rọ̀ ìbínú. Màá gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ẹ̀, màá fetí sílẹ̀ dáadáa láti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ kí a lè bá mọ bí a ṣe máa rí ojútùú sí. Bo bá dẹ̀jẹ́ wípé ohun tí àwa méjèèjì à le jọ ṣe ni, tó jẹ́ pé a nílò ẹni kẹta tó mọ̀ nípa iṣẹ́ yẹn tó máa le bá wa rí ojútùú sí, a ó pe ẹni kẹta yẹn sí láti lè jẹ́ kí a rí ojútùú sí ìṣòro yẹn. Èmi kì í fẹ́ kí ìṣòro kankan kó dá wàhálà sílẹ̀ níbi iṣẹ́ àbí àríyànjiyàn. Rárá, bí a ṣe máa rí ojútùú sí ìṣòro yẹn, kiṣẹ́ lè máa lọ dáadáa bí èmi ṣe máa ń kojú sí àwọn ìṣòro nìyẹn níbi iṣẹ́.

Èmi ò ní àkókò kan tí mo máà ń jí torí bẹ́ẹ̀ mi ò ṣe tó agogo ìjì kankan nítorí ìgbàkúgbà lẹ̀ mi lè jí. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yii gan, aago méjìlá ti kọjá. Nígbà tó bá yá, màa sùn mo sì lè jí kago mẹ́rin tó lù, mo lè jí kago mẹ́ta tó lù láti ṣe àwọn nǹkan mi tí mo bá fẹ́ ṣe kí n tó jáde lówurọ̀. Torí bẹ́ẹ̀ èmi ò ṣetó agogo ìjì kankan torí ìgbàkúgbà lẹ̀ mi lè jí pẹ̀lú ore ọ̀fẹ́ Ọlọ́run.

Èmi máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí mo máa ń fẹ́ kí ọkàn mi wà ní àlàáfíà. Mo máa ń fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ọkàn. Bóyá ọkọ̀ ń gba'bè yín nínú jẹ́ àbọ̀ mú mi ń ronú àbọ́ ń fún mi ní ìbànújẹ́ ọkàn, màá jókòó. Màá ṣe ìsọdọ̀tun ọkàn kí n ba lè mú ọkàn mi wà ní àlàáfíà pẹ̀lú ara mi. Mo sì jẹ́ onígbàgbọ́ ènìyàn. Èmi máa ń ṣe ìmúlò àdúrà dáadáa. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Èmi kì í gẹ irun mi, mo máa ń ṣe irun ni. Páàpáà jùlọ mo máa ń dé wíìgì náà torí bẹ́ẹ̀ èmi kì í ge irun mi mo máa ń ṣe irun ni. Mo sì máa ń dé wíìgì tí àwọn obìnrin máa ń dé sórí táa ma tún fi ń ṣoge.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, pàápàá jù lọ nígbà tí wọ́n bá ṣiṣẹ́ tí ó dára tán, ṣiṣẹ́ rere fún àṣeyọrí iṣẹ́. Mo máa ń fún wọn ní owó àfikún, mo máa ń fún wọn ní owó àfikún. Mo bá owó ìrìnàjò náà wá sí ibi iṣẹ́, owó oúnjẹ, owó ìlera. Bẹ́ẹ̀ni, nítorí pé owó àfikún yìí ó ń jẹ́ kí òṣìṣẹ́ gan-an ní ìdánilójú wípé àwọn ṣe pàtàkì ní ibi iṣẹ́ yẹn. Mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún.

Bẹ́ẹ̀ni, èmi máà ń ṣe yoga lẹ́ẹ̀kọ̀kan. Màá ń ṣe yoga lẹ́ẹ̀kọ̀kan nítorí pé ó dára fún ọkàn, ó dáa fún ìlera ara. Ó dáa, èmi máà ń ṣe lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n kì ń ṣe ní gbogbo ìgbà. Mo máa ń ṣe, ó dáa fún ọkàn, ó dáa fún ìlera ara.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wà níyì, èmi máa ń ṣí ọkàn mi sí ìmúlò tuntun, máa ń ṣi ọkàn mi sí ìmúlò tuntun. Mo sì máa ń ṣe àwárí ìmọ̀ tuntun náà. Màá ń ṣe àwárí ìmọ̀ tuntun nípasẹ̀ ká wo àwòrán àbí ká kàwé, àbí kí n gbọ́ ìtàn láti àwọn orísun tó dájú dáadáa. Bẹ́ẹ̀ ni mo sì máa ń ṣe àkíyèsí ìṣòro náà láti ibẹ̀ èrò tuntun láti yanjú ìṣòro ó máa ń yọ. Mo sì máa ń ṣe ìjíròrò náà. Mo máa ń ṣe ìjíròrò. Mo sì máa ń ṣe àṣàyàn. Mo máa ń ṣe àṣàyàn. Mo sì máa ń gbà àkókò láti wo àwọn ohun tó dájú àbí àwọn ohun tí ò dájú bí mo ṣe máa ń ṣe àwọn, bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wà níyì.